Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mo máa ń ṣe ìtọ́jú ọjà torí pé kíni ọjà gidi o ní maa n pé alábárà gidi wá. Nígbà tí èèyàn o bá ṣe ìtọ́jú ọjà, a yáa lẹ́nu pé kíni àwọn alábárà aṣọ lọ́, won o ṣì ní wá mọ́. Òún to fi dáa keeyan ṣe ìtọ́jú ọjà kalẹ̀ náà nu. Nígbà tí ọjà eeyan bá sì dáa, wàá rí pé a ti okéeré jina ló tóọ̀to ni àwọn alábárà ó ti máa wá bọ́ọ̀ rajà. Eeyan o sì rí ọjà gidi tá, bí o ṣe rí ni mò ṣe sọ̀ hun.